Mo fẹ́ràn láti máa ran àwọn èeyàn lọ́wọ́. Ènìyàn púpọ̀ ni mo ti ràn lọ́wọ́. Nígbà mií mo máa ń bá àwọn kan fọṣọ. Nígbà mí mo máa ń bá àwọn kan lọ aṣọ. Nígbà mí dẹ́kẹ̀ré, mo máa ń fún àwọn kan lówó. Ẹnikẹ́ni tó bá wá bá mi, mo máa n rán wọ́n lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Tí a bá fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, a yara-- ara wọ́n máa ń yá sí iṣẹ́, wọ́n máa fẹ́ láti máa ṣiṣẹ́ sí i, wọ́n máa fẹ́ràn iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Ìdí nìyìí tí mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Fóònù alágbeeka tí mò ń lò, òun ni Samsung. Tí àwọn Samsung tí àwọn elédè, ní elé, ní èdè gẹ̀ẹ́sì a máa pè ní Samsung S21 Ultra. Òun ni à ń pè ní èdè gẹ̀ẹ́sì. Fóònù tí mò ń lò ní ẹ.

Iṣẹ́ bíríkìlà òun ni mo ṣe ní ìgbà kan. Mo ṣe ri nígbà kan. Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi òun ni ọ̀bẹ ìrẹ́lé, pọ́nńpọ́n. Àwọn ǹkan méjì èlò tó ṣe pàtàkì gidi gan ní ibi iṣẹ́ mi òun náà nìyẹn, ọ̀bẹ ìrẹ́lé àti pọ́nńpọ́n. Ọ̀bẹ ìrẹ́lé, òun ni wón máa ń fi ń rẹ́lé, òun ni wón máa ń fi ṣe, wón máa ń fi to àwọn búlọ̀kì. Pọ́nńpọ́n, òun na fi máa ń po símẹ́ntì pẹ̀lú iye pẹ̀ tí wọ́n máa ń fi ń rẹ́ ilé.

Kọ̀m̀pútà tí mo ní òun ni kọ̀m̀pútà tí wọ́n ń lò ní ayé òde òní. Kì í ṣe àwọn kọ̀m̀pútà ayé àtijọ́. Kọ̀m̀pútà ọ̀hún, ó máa ń ṣiṣẹ́ gidigidi gan-an fún mi. Iṣẹ́ tó ń ṣe, òun ni iṣẹ́ fífi àwọ̀rán pààpọ̀. Fífi àwọ̀rán méjì àbí mẹ́ta pààpọ̀ sí ojú kan. Kọ̀m̀pútà gidi, òun ni mo rà, òun ni mo dẹ̀ ń lò.

Batiri gidi òhun ni fóònù mi ní. Nítorí náà, batiri mi máa ń dúró dáadáa. Kò sí wàhálà pẹ̀lú batiri mi. Ìgbà mii, mo lè lo batiri mi fún àsìkò kéréte, péréte tí ó dẹ́fì máa kú. Ìgbà mi, mo máa lo batiri mi fún àsìkò, àsìkò púpọ̀ kó tó kú.